Mo máa ń wo ètò tẹlifíṣàn dáadáa. Oríṣiríṣi ètò tẹlifíṣàn ni mo máa ń wò. Mó rántí ìgbà tí mo wà ní kékeré, ìgbà yẹn ni mo le sọ wípé mo ti wò ètò tẹlifíṣàn jù. Nígbà yẹn tó jẹ́ pé OSRC àti NTA la máa ń wò. Ọjọ́ tí mo máa ń fín wo tẹlifíṣàn dáadáa torí wón máa ń ṣe fíìmù ni ọjọ́ Tuesday, ọjọ́ Thursday àti ọjọ́ Friday. Ọjọ́ Tuesday ẹni ọ̀sán, wón máa ń ṣe Bintu and Friends. So every Tuesday ni a máa ń ṣe television series Bintu and Friends. Dẹ̀ ní ọjọ́ Thursday ní alẹ́ ni wón máa ń ṣe Super Story. Wón máa ń kọ "This is Super Story, This is Super Story,. Wọ́n ṣe máa ń kọ orin yeniyẹ́n. This is Super Story, This is Super Story". So wọ́n ṣe máa ń ṣe every alẹ́ Thursday Super Story. Ìdí kan tó jẹ́ pé kí n like Super Story, first story tí mo wọ̀ kọ, ó ti pẹ́ o, ìdí kan tó mú ṣe ẹ́ bí like ten years abi fifteen years ago. Nígbà ẹ́ tó ń kọ ṣe Toyin Tomato, Mrs. Bọ̀bọ́lá àbí kí lẹ ó pé. Wọ́n máa ń pe Toyin Tomato, AY Body. Toyin Tomato, AY Body. Ìgbà yẹn ló jẹ́ kí èmi personally interest ní Super Story. Mo sì kéré gan ìgbà yẹn. Àwọn àǹtí ní ìgbà yẹn wonmáa ń wo fíìmù tori odo grandma mini mo gbe dagbá. To bati ledi kan bí nine o'clock ló máa ń ṣe ẹ̀. So at lady nine thirty ló jókòó, ti bí tẹlifíṣàn náà tí mo wo Super Story yẹn. Fíìmù yẹn dẹ́ wá interesting. Ó jẹ́ one of the popular movie ní Nàìjíríà nígbà yẹn. Ẹni tó bá wo Super Story nígbà yẹn, ofe dabi ayé ìgbà kan náà tí DSTV náà rampant, gbogbo ìgbà yẹn kò tó pé DSTV àti Startime dé. Kò todi pé àwọn Netflix, àwọn ilé ìtúnṣe ètò, àwọn ènìyàn new generation bà yìí tó ṣẹ̀ de àwọn nǹkan tó ń reìgn gidi gidi nígbà yẹn nìyẹn. Àwọn ènìyàn tó ṣe fíìmù yẹn wọ́n dé ń ṣe make owó gidi gidi nínúe. So lọ́ je kí n máa wò ó nígbà yẹn. Then alẹ́ ọjọ́ ìrọ̀lẹ́, ọ̀sán ọjọ́ Friday ní kan bí mẹ́fà náà ni wón máa ń ṣe Papa Ajasco. Papa Ajasco, ẹ̀ nìkan ìfẹ́ ọmọ kékeré ní ìgbà yẹn. Kí wọ́n máa sọ pé, "Oh jibijibijibijibiji. Oh jibijibijibijibiji". So Papa Ajasco yẹn náà ó wà very interesting nígbà yẹn. Ètò tẹlifíṣàn tí mo máa wò nígbà tí mò ń dàgbà ni yẹ́. Nígbà tí mo wá dàgbà tán báyìí mi sìn-ín, mo máa ń wo tẹlifíṣàn, but ìkìkan màá wo fíìmù náà ni. Bí i kí màá wo Netflix movie, àwọn fíìmù tí wọ́n ti ṣe sílẹ̀ tẹ́lẹ̀. Mi ò rò pé ó ní-- afi ti máa wo àwọn fíìmù bíi àwọn Hulu, àwọn American movie tí wọ́n máa ń ṣe, tí wọ́n máa ń drop weekly episode. Àwọn wonyen mi ò tó lè sọ wípé kí ni. But apart from that, normal television movie ni mo máa ń wò. I mean normal movie tó pé nígbà mí mo máa connect e, ìgbà mí ó lè jẹ́ kó rí fíìmù náà mo ti máa wò àti tí mo fẹ́ wò lórí system, lórí tẹlifíṣàn mo máa rántí kí n connect mọ bluetooth. Most time mo kàn máa gba fíìmù yẹn sórí drive, mo á dà ẹ́ fi drive yẹn máa fi sí orí tẹlifíṣàn yẹn, má dẹ bẹ́rẹ̀ sí ní wò láti ibẹ̀. But sometimes tí bá ní data dáadáa, mo lè tan data mọ tẹlifíṣàn yẹn kí lọ bẹ́ẹ̀ sí máa wo fíìmù.

Mo fẹ́ràn ojú ọjọ́ tó tutù bá ń mú ju ìgbà tí òru bá ń mú lọ tàbí tí, ẹm, tí òjò bá ń rọ̀. Ẹ, ìgbà yẹn náà ni ìgbà, eléti mo ṣọ náà ni ìgbà ọyẹ́. And ìdí tó jẹ́ kín fẹ́ràn rẹ̀ nípé nígbàtí òtútù bá mú èèyàn lè wọ aṣọ like wá lè irú alẹ́ báyìí irú ìgbà ọyẹ́ yẹn tó ma tó ìgbà bí december yẹn tó jẹ́ pé tó, tó jò bá, tó ọyẹ́ bá gba gbogbo ibìkan, wà á lè wọ aṣọ, wà á dì, wà á sùn, òòrùn yẹn gan-an máa sound dàda. But tí ojú ọjọ́ tó tí, ẹm, òru bá ń mú, o ò ní lè sùn, especially lọ́sàn-án tó bá sí iná tó orùn dẹ́ ńran gidigidigidigidi, tó òru dẹ́ ń mú gidigidi, o ò ní lè sùn dàda nàú. Ẹni un irú ẹniyẹn bẹ́ẹ̀ o ní, kò ní lè sùn dàda. So oun ló jẹ́ kín fẹ́ràn ojú ọjọ́ òtútù tí òjò bá rọ̀. Mo fẹ́ràn òtútù náà nígbàtí òjò bá rọ̀ but ìdí tí mi oo fi fẹ́ràn òtútù ìgbà òjò nípé tí ìgbà òjò tí òjò bá rọ̀ gbogbo ilé maa n ṣe yámàyámà àbí kí oo ma ṣe pẹ̀ṣẹ̀pẹ̀ṣẹ̀ so oun ni kò jẹ́ kín like, oun ni kò jẹ́ kín fẹ́ràn ìgbà òjò. Ṣùgbọ́n mo fẹ́ràn, ẹm, ojú ọjọ́ ìgbà ọyẹ́. Kọ́ jẹ́ pé ìgbà tí mi like ní ìgbà ọyẹ́ náà ni tí ó bá ti wá di ọ̀sán tó jẹ́ pé òòrùn yẹn á wá mú gan gidi tó jẹ́ pé gbogbo ẹ áwá, òòrùn yẹn á mú tó jẹ́ pé gbogbo ẹ á wá like, a máa ta ee lẹ́yìn orun béle. Ó ni kò jẹ́ kí n like ìgbà ọyẹ́. Ṣùgbọ́n mo fẹ́ràn ojú ọjọ́ tí òòrùn ò mú, òjò ò dẹ̀rọ̀ kí gbogbo ẹ dẹ́ẹ̀ kó normal bẹ́yẹn, kó normal korí random bẹ́ yẹn. Óun ni mo fẹ́ràn jù. Torí tó jò bá, tó jò bá ń rọ̀, ah, nígbà mí ò máa ní bó ṣe jẹ́ ọ́ bó ṣe máa jẹ́ tó jẹ́ pé, ah. So nígbà mí, mo sá fẹ́ràn ojú ọjọ́ tó bá rí, tó calm, tó òòrùn yẹn tó ń mú ju, tó jẹ́ pé a máa ta èèyàn lára tá máa ta. Ó lè, òòrùn yẹn lè jáde díẹ̀ kó jò náà máa dẹ̀ rọ̀. Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù níyẹn. And ìdí tí mo fi fẹ́ràn rẹ̀ ni pé nígbà mí tó jù, tó òòrùn bá ń mú gidi, tó òòrùn bá ń mú gidi tí ó bá ń kọjá nù tó bá fẹ́ ṣe nǹkan, ó máa jẹ́ kí ibi tó bá jẹ́ pé, ó fẹ́ fẹsẹ̀ rìn báyìí láti ibi tó jìnnà òun, tó jìnnà gidi. Wàá rí pé ó máa tètè rẹ́ tí òòrùn bá máa fi pa ẹ́ dáadáa, ó máa rẹ̀. Compare sí wàá fẹ́ gba iṣẹ́ ní ibẹ̀ yẹn bí tó lọ yẹn, tó bá gba bẹ̀ nígbà tí òòrùn ń rọ̀ tàbí ní ìrọ̀lẹ́ tó jẹ́ pé òòrùn ti lọlẹ̀ wá rí pé kò ní rẹ̀ bó ṣe máa rẹ̀ lọ́sàn-án yẹn because orun tó ń mú yẹn tó ṣe ń tà yẹn, bó ṣe ń tà yẹn, lá máa jẹ́ kó tètè máa rẹ̀, á máa weaken ẹ̀. A máa jẹ́ kó máa rẹ̀, á máa weaken ẹ̀. So òun ni kò jẹ́ kí n like ìgbà òòrùn tó jẹ́ pé mo fi prefer láti, ẹm, ìgbà ọyẹ́ àbí ìgbà òjò. But ìgbà ọyẹ́ yẹn á rọ̀ nìkan mo like ìgbà ọyẹ́ o. Tó bá ti lè dí ọ̀sán ìgbà ọyẹ́, ìgbà ọyẹ́ ọ̀sán bẹ́yẹn òòrùn máa ń mú gidigidi. Ẹ, kò sẹ́ pé òòrù nìkan ló máa ń mú, òòrùn yẹn máa ń tà èèyàn lẹ́yìn, ó mú, bí bó ṣe máa ń tà èèyàn gan-an ó máa ń tà èèyàn lẹ́yìn òòrùn ni ju ìgbà tó òòrùn bá ń mú gan gidi lọ. So and different states dẹ́lọ́ tún wà ní Nigeria, a ní àwọn state kan tó jẹ́ pé òòrùn ti máa ń mú gidi. Though north náà ni òòrùn ti máa ń mú jù, but nevertheless àwọn other states náà òòrùn náà máa ń mú gidigidi níbẹ̀. So òun ló jẹ́ pé mo máa ń, mo fẹ́ràn láti, mo fẹ́ràn àwọn, ẹm, season tó jẹ́ pé òòrùn yẹn ò ní pọ̀ ju, òòrùn yẹn náà ò dẹ́ ní pọ̀ ju. Gbogbo ẹ̀ máa jẹ́, ó máa jẹ́, ẹm, medium like ó máa rhyme together. Ẹhẹ́n. But tí wọ́n bá sọ pé kí n wáa choose nígbà òjò pé torí season yẹn náà kò kí n máa, kò kí sábà máa ń sí, ó máa ń pẹ́ náà. Ìgbà òjò náà ni èèyàn máa ń ríru time yẹn. So but mo ṣì lè sọ pé mo lè mú ìgbà òjò díẹ̀. Torí nǹkan tí oo jẹ́ kín like ìgbà òjò nípé òjò aa ma wẹ̀ tí èèyàn bá fọ aṣọ, aṣọ oo ní tètè gbẹ. Gbogbo àwọn kíni yẹn. Ó ni ò jẹ́ kí n like rainy season. But tí wọ́n bá gbé kí n máa choose between méjèèjì nínú rainy season àti ojú ọjọ́, rainy season àti ìgbà òòrùn, mo máa sì padà mú rainy season.